Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń ṣeré ìdárayá ní àárín ọ̀sẹ̀ àbí tú àbí súnmọ́ tí a bá fẹ́ súnmọ́ ìparí ọ̀sẹ̀ ni mo máa ń lọ ṣeré ìdárayá láti lè jẹ́ kí ara mi jípépé láti lè jẹ́ kín lè gbé apá mi dáradára láti lè gbẹ́sẹ̀ mi dáradára. Mo máa ń ṣe eré ìdárayá láti lè fún ọkan mi ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tó péye.

Ìgbà tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ gbẹ̀yìn ni, ìgbà tí a lọ sí òde àríyá tí a rí oríṣìíríṣìí àwọn ǹkan bí i àwọn, àwọn, àwọn ibi iṣẹ́ mìíràn bó ṣe ń ṣe àyẹ̀wò ètò i-i-i ibi iṣẹ́ wọn, bó ṣe ń ṣe àyẹ̀wò, bó ṣe ń dúrọ̀dúra, bá ṣe ń lè gbé ilé iṣẹ́ lárugẹ. Àwọn ǹkan yìí ni mo kọ́ tó dé ṣe pàtàkì sí mi gidigidi gan. Àwọn ǹkan yìí ni mo rí tí ó yà mí lẹ́nu tí ó yàtọ̀ sí tọ̀ dọ́tí wa. A dẹ̀ ń wo àwòkọ́ṣe àwọn ènìyàn, àwọn, àwọn ilé iṣẹ́ yìí mìíràn tó yàtọ̀ sí tọ̀ dọ́tí wa. A dẹ̀ ń wo àwòkọ́ṣe wọn láti lè fi tú ti wa náà ṣe. A ń wòṣìra wọ́n, a fi ń gbéra wa lárugẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń sùn lọ́-- lọ́sàn lọ́pọ̀ ìgbà. Ìdí tí mo máa ń fi sùn lọ́sàn ni nígbà mìíràn tí ó bá rẹ̀ mí àbí ara mi kò bá yá gágá, ìgbà náà ni mo máa ń sùn lọ́sàn láti lè jẹ́ kí ara mi bọ̀ sípò. Lọ́pọ̀ ìgbà tó dẹ́ ẹ ni ṣokùnfà kí ara mi máa yá gágá. Inú mi máa ń dùn tí mo bá sùn lọ́sàn tí mo bá ráyè náara nípa bí mo ti ṣe ṣe wàala sìí níbi iṣẹ́. Ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí ara mi bọ̀ sípò ju ti tẹ́lẹ̀ lọ. Orun ọ̀sán náà máa ń wúlò ní ara lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo máa ń fẹ́ràn jù. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ó ṣe pàtàkì, èèyàn ó, ó mọ́lẹ̀ kedere ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni àwọn kan máa ń fi rínran lálẹ́ láti fi ṣe àwọn nǹkan ta bá fẹ́ ṣe lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ àárọ̀, òwúrọ̀, òun náà nípa tó ń kó. Ó nípa tó ń kó tó lè ṣe pàtàkì ní àyíká àti àyídà wa. Ìmọ́lẹ̀ àárọ̀ òwúrọ̀ tàbí àárọ̀ ni mo fẹ́ràn jùlọ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Nítorí àwọn méjèèjì ni wọ́n jọ ní ipa tí wọ́n ń kó. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, pàápàá jùlọ pẹ̀lú olólùfẹ́ mi tó jẹ́ ìyàwó mi tí mo fẹ́ sílé. Mo, mo fẹ́ràn láti máa pín oúnjẹ jẹ nítorí nínú, nínú pínpín oúnjẹ ni ìfẹ́ wà. La tí máa ń fi ìfẹ́ hàn síra wa. Ta bá pín oúnjẹ tí a bá jẹ, inú wa máa ń fi dùn sí. Ta bá jọ pín oúnjẹ jẹ, ìfẹ́ máa ń wà bí adẹ̀ máa ń jọ ṣe àfihàn ìfẹ́. Pínpín oúnjẹ máa ń dùn, àjọjẹ́ dẹ̀ máa ń wà pa. Nítorí náà mo, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi jẹ.